Ṣé o mọ bí a ti ń tún àwọn nkan ṣe? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń tún nkan ṣe lọ́pọ̀lọ́pọ̀. Mo kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ní Fásitì Ladoke Akintola ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí rán mi lọ́wọ́ láti lè mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ dára dára. Mo máa ń tún àwọn nkan ṣe lọ́pọ̀lọpọ̀ bi ẹ̀rọ amúnáwá, ẹ̀rọ amúlétutu, ẹ̀rọ tí a fi ń lọta, gbogbo nkan wọ̀nyí pátápátá ni mo lè tún ṣe. Ó sì jẹ́ ohun tí mo máa ń fi ṣe ọ̀nà láti wá owó ní ọ̀pọ̀ ìgbà. Àwọn ará ilé wa àti àwọn ará ìta máa ń gbé nkan won wá láti jẹ́ kí n bá wọn tún ṣe. Ó jẹ ohun tó dára púpọ̀.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Onírúurú ọ̀nà ni mo máa ń dà láti polówó. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lo ìpolówó orí ẹ̀yọ ẹ̀rọ ayélujára bí i òpó ti Facebook titi Twitter. Onírúurú ọ̀nà mínhìn tí mo tún máa ń gba ìpolówó ni ìpolówó orí rédíò àti ìpolówó nípa fífi ǹkan se àpèjúwe. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti máa rí àwọn oníbàárà dáradára. Ìpolówó tíó dára jù lọ ni ìpolówó orí ayélujára. Ni ìgbà tí èèyàn le lo onírúurú ayélujára tí ó pọ̀ lọ janturu, èyí máa ń jẹ́ kí ọjà mi ya dáradára kí n sì rí àwọn oníbàárà tí ó.

Àwọn app wo ni o máa ń lò jù? Onírúurú app tí mo máa ń lò pọ̀ dáradára. Mo máa ń lo app bíi Facebook, Twitter, e-mailì. Oríṣiríṣi àwọn app wọ̀nyí ni mo máa ń lò dáradára. Ṣùgbọ́n app tí mo fẹ́ràn láti máa lò jù ni Busuu, nítorí ó máa ń kọ́ mi láti kọ́ nípa èdè Spanish dáradára. App tí mo tún fẹ́ràn láti máa lò ni Spotify àti YouTube Music. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti gbọ́ orin nígbà tí mo bá ń ṣeré ìdárayá. Àwọn app wọ̀nyí ni ó ní onírúurú ọ̀nà tí wọ́n dára fún. Nípa, nígbà mi, n kò kín sábà lo Busuu nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́. Nígbà tí mo bá wà ní iṣẹ́, Spotify ni mo máa ń lò dáradára láti lọ máa gbọ́ orin. Nítorí orin máa ń ràn mí lọ́wọ́ púpọ̀ láti lè ṣiṣẹ́ dáradára. Mo fẹ́ràn láti máa lo Spotify. Mo lè sọ pé Spotify ni app tí mo fẹ́ràn láti máa lò jù nítorí mo fẹ́ràn orin gidi gan.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ó dá lórí irú àsìkò tàbí ìgbà tí a bá wà. Nígbà tí mo bá fẹ́ lọ sùn, tí ó bá jẹ́ àsìkò òtútù ní àsìkò òjò, n kò, mo fẹ́ràn láti máa wọ aṣọ tí ó ki púpọ̀ láti lọ sùn kí òtútù máa ba à mú. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àkókò ooru tí kò sì sí fáànù, mo máa ń bọ aṣọ sílẹ̀ ni, ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wọ pajamas nígbà tí mo bá fẹ́ sùn tàbí kí n wọ boxer lásán sùn. Mo, mí n kò fẹ́ràn oru rárá. Mo fẹ́ràn ibi tí ó tutù púpọ̀. Èyí máa ń fún mi ní ànfàní láti sùn dára dára. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ sùn, màá gbé ibùsùn mi àti ìrọrí, màá sì sùn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn orẹ̀ púpọ̀. Ni ojoojúmọ́ ni mo máa ń lọ wo àwọn ọ̀rẹ́ mi. Ni òní gangan, mo jáde lọ láti lọ wo ọ̀rẹ́ mi tí a ti ríra ní ọjọ́ tó ti pẹ́. Ni àti ìgbà tí mo ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo rántí rẹ̀ lónìí. Mo pè lórí aago, ó sì fún mi ní location àti address ibi tí ó wà. Mo lọ bá a níbẹ̀. Ó dùn mọ́ mi nínú gidi gan bí mo ṣe pàdé rẹ̀. Ó ti yàtọ̀, ó ti sanra síi. Inú mi sì dùn púpọ̀ láti pàdé rẹ̀. Mo fẹ́ràn ọ̀rẹ́ púpọ̀. Mo sì máa ń wo àwọn ọ̀rẹ́ mi lọ dáradára. Inú mi máa ń dùn tí mo bá rí wọn ní àyè tó dára.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Hmm ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, ó jẹ́ nígbà ọdún Kérésìmesì ọdún 2010. Iná mi dùn púpọ̀ ní ọdún yìí gidi gan. Ó jẹ́ ọjọ́ tí n kò le gbàgbẹ́. Fada Kérésìmesì náà wá láti ìlú òyìnbó ó sì mú onírúurú ẹbun wá. Mo rántí bí mo ṣe pa kà, Fada Kérésìmesì ya fọ́tò, o tilẹ̀ jẹ péérù bá mi ṣùgbọ́n mo se ọkàn akin. Ó jẹ́ ọjọ́ tí n kò le gbàgbẹ́. Ó sì jẹ́ Kérésìmesì tí ó dùn mọ́ mi nínú ojú láyé mi nítorí àwọn ẹbun ramande tí mo gbà nígbà tí wọ́n ń pe onírúurú ìbéèrè. Ó jẹ́ ọjọ́ òún kò lè gbàgbẹ́. Mo sì ní àwọn fọ́tò rẹ̀ nínú ilé tí ó máa ń jẹ́ kí n máa rántí. Inu mi dùn púpọ̀ ní ọjọ́ náà gan ni.

Báwo ni o ṣe máa ń dábò bo àyè kọ́kọ́rọ́ rẹ ní orí íntànẹ́ẹ̀tì. Hmmm, ọ̀nà tí mo máa ń gbà dáàbò bo ààyè kọ́kọ́ mi lórí íńtánẹ́ẹ̀tì pọ̀. Mo jẹ́ ènìyàn kan tí ń kò fẹ́ràn láti máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí ẹ̀rọ kọ̀m̀pútà mi sílẹ̀ fún àwọn ènìyàn láti máa fi ṣeré. Mo sì máa ń lo password and security tí ó yanraǹti lóòrèkóòrè. N kò lo password tí ó fẹ́rẹ, tàbí tí àwọn ènìyàn lè rò pẹ̀lú ọgbọ́n orí wọn. Mo máa ń lo password tí ó le kókó, tí ó má gba àwọn hackers ní ogún ọdún láti lè tú àṣírí rẹ̀. Mo jẹ́ ènìyàn kan tí mo máa ń pa system àbí phone mi nígbà tí mo bá fi sílẹ̀ tí ń kò sì sí níbí bẹ́ẹ̀. Mo sì jẹ́ ènìyàn kan tí ń kò tíì tẹ òrúruru email tí wọ́n bá fí sínú mail mi, mo máa ń ṣe àyẹ̀wò yànkàn yànkàn. Mo má ń fi ara balẹ̀ púpọ̀ nítorí àwọn ibi dáàbò bo mi àbí àwọn ibi kòkò mi. Ó jẹ́ ohun tó jẹ mí lógún púpọ̀.

Ṣe o fẹ́ràn yíyá àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán púpọ̀. Tí ó bá jẹ́ pẹ̀lú digital camera, mo fẹ́ràn láti máa ya àwòrán púpọ̀. Ẹ̀gbọ́n mi jẹ́ olùyàwòrán. Nípa iyii, emi náà ní ìmọ̀ púpọ̀ nípa láti máa ya àwòrán. Tí ó bá sì jẹ́ pé kí a máa fi ohun, ohun akọ́wọn kan tàbí pencil láti fi draw àwòrán jáde. Gbogbo eyìí ni mo lè ṣe. Mo lè yíya àwòrán pẹ̀lú ọwọ́, pẹ̀lú digital camera.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní àwọn home appliances, àwọn ẹ̀rọ tí a máa ń lò nínú ilé bí i fan, iron, dishwasher, clothes washer. Àwọn onírúurú àwọn nǹkan bíi tí a lè lò nínú ilé báyìí ni mo fẹ́ràn láti máa lò fún àwọn ènìyàn. Ó jẹ́ ohun tí ó kì ń tètè bàjẹ́. Ni ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá sì ń rí àwọn nǹkan yìí, ọkàn wọn a máa fà sí ọ̀dọ̀ mi. Nípa báyìí, mo fẹ́ràn láti máa fún àwọn èeyàn ní àwọn nǹkan tí kò kí ń tètè bàjẹ́, ó sì jẹ́ àwọn ẹ̀rọ tí ènìyàn máa ń lò lóòrèkóòrè nínú ilé. Nípa báyìí, a máa fún wọn ní àǹfààní láti lè máa rò mi àbí wò ọ̀dọ̀ mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ọ̀pọ̀ ọ̀nà ni mo máa ń gbà láti rántí àwọn àdéhùn mi. Mo jẹ́ ènìyàn tí ó máa ń fi nǹkan sí ọ̀kan púpọ̀. Mo sì ní jotter tí mo máa ń kọ àwọn onírúurú nǹkan sí, tàbí kí n lo notepad mi lórí fóònù mi. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti má gbàgbé àdéhùn, nítorí mo kò fẹ́ràn láti máa yẹ àdéhùn. Ó jẹ́ ohun tí kò kí ń dùn mọ́ mi nínú tí ènìyàn bá ṣe fún mi. So ní ọ̀pọ̀ ìgbà, èmi náà ò kí ń fẹ́ yẹ àdéhùn. Nípa báyìí, mo máa ní láti kọ ó sílẹ̀ kí n fi sí àpò mi, tàbí kí n kọ sínú jotter mi àbí sínú notepad mi kí ń má ba à gbàgbé é.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ orúkọ Yorùbá tí a fi gbé orúkọ Ọlọ́run ga. Orúkọ mi ni Oluwatobiloba. Èyí túmọ̀ sí pé Olúwa tóbi gidigan. God is great, Lord is great. Orúkọ mi jẹ́ orúkọ tí ó dára púpọ̀. Ó jẹ́ orúkọ Yorùbá ṣùgbọ́n tí àwọn Krìstẹ́nì fẹ́ràn láti máa sọ omọ́ wọn. Mo fẹ́ràn orúkọ náà púpọ̀ nítorí pé ó ń fi ògo fun orúkọ Ọlúwa.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò púpọ̀. Ojú òpó ayélujára tó pọ̀ ni mo ti máa ń ṣe ìpè fídíò. Mo máa ń bá àwọn oníbàárà mi ṣe ìpè fídíò ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí Facebook, Instagram tàbí Twitter. Mo dẹ̀ tún máa ń lo WhatsApp lóòrèkóòrè tàbí Telegram tàbí Zoom. Onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti pè ní fídíò. Èyí máa ń fa lọ́pọ̀lọpọ̀ ìgbà láti máa bọ̀ sí ọwọ́ àwọn atannigba. Nígbà tí mo bá fẹ́ bá àwọn oníbàárà tàbí àwọn tí mo fẹ́ rán nkan lowọ̀ wọn, mo fẹ́ràn láti pè wọ́n ní fídíò call, ní ìpè fídíò láti le confirm àti láti le rí dájú wípé àwọn gangan ni pé wọn kì ń ṣe ẹni ti n ko mọ ri.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn alẹ́ púpọ̀. Mo fẹ́ràn ǹkan bí i ago mẹ́wàá sí i bí ago mẹ́fà òwúrọ̀. Ó jẹ́ àkókò tí mo wà productive jùlọ. Ó jẹ́ àkókò tí mo máa ń ṣiṣẹ́ kárakára ní ọ̀po ìgbà. Ó sì jẹ́ àkókò tí mo máa ń fi sinmi. So èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn àkókò alẹ́ pọ̀ mọ́ òru púpọ̀. Ó jẹ́ àkókò fún mi láti lè ronú àti láti lè take àwọn ìgbésẹ̀ tí mo bá fẹ́ gbé. Ó máa ń rán mi lọ́wọ́ láti ṣiṣẹ́ ní òru tàbí láti lè gbàdúrà sí Ọlọ́run. Ohun púpọ̀ ni mo máa ń ṣe ní òru. Ó jẹ́ àkókò tí èmi kò fẹ́ràn láti máa ṣe ìmẹ́lẹ́ ní ọ̀po ìgbà tó bá sì jẹ́ pé mo ti ṣiṣẹ́ púpọ̀ lọ látàárọ̀. Àkókò alẹ́ mọ́ òru ó jẹ́ àkókò fún mi láti sinmi. Mo fẹ́ràn láti máa sinmi púpọ̀. Wọ́n ní ìlera lo gun ọrọ̀.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ni àkọ́kọ́, ohun kan ṣoṣo gbòógì tí mo máa sọ ni pé Ọlọ́run ló máa ń jí mi ní òwúrọ̀. Ṣùgbọ́n ní onírúurú ọ̀nà. Ní ọ̀pọ̀ ìgbà, bàbá mi, ìyá mi ni ó máa ń jí mi. Ní ọ̀pọ̀ ìgbà, àkùkọ tí mò ń sìn ló máa ń jí mi. Ní ọ̀pọ̀ ìgbà, nígbà tí àwọn Mùsùlùmí tí ó wà l'ádùgbò mi máa ń pe ìrun, nígbà náà ni mo ti máa ń jí. Tàbí nígbà mi tí mo bá set alarm tàbí kí n jí nígbà náà. Ní ọ̀pọ̀ ìgbà mo sì máa ń jí fúnra mi. Ó ní ǹkan tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ máa ń pè ní ohunkóti-- ohunkóti ilẹ̀, mo ti gbàgbé orúkọ rẹ̀. Wọ́n ṣàlò ní ǹkan kan tí ó jẹ́ pé ó máa ń jí ènìyàn fúnra rẹ̀. Láì ṣe ǹkan kan fún ènìyàn, ènìyàn máa ní láti dìde fúnra rẹ̀ lórí ibùsùn.

Kí ni o máa ń se nígbà tí òjò bá ń rọ̀? Ní àkókò tí òjò bá ń rọ̀ lọ́wọ́, ní àkókò tí mo fẹ́ràn láti máa sùn púpọ̀. Mo fẹ́ràn kí òjò máa rọ̀ ní ǹkan bí i ago mẹ́wàá sí i bí i ago mẹ́fà ìdájí. Mo fẹ́ràn orun púpọ̀, orun máa ń dùn ní àsìkò yìí tàbí kí ènìyàn máa wo fídíò tàbí fíìmù. Ó jẹ́ àsìkò ìgbádùn fún mi. Ní àkókò yìí, mo ti máa ń ko snacks pamọ́. Èyí ni, màá sì máa jẹ snacks, kí ń máa wo múfìi tàbí kí ń sùn. Ó jẹ́ àsìkò tí mo fẹ́ràn jùlọ nígbà tí òjò bá ń rọ̀. Onírúurú ǹkan ni mo máa ń ṣe tàbí nígbà mi kí ń gbé omi òjò. Ṣùgbọ́n torí ǹkan tí mo se fẹ́ràn òjò ni orun máa ń dùn ní àsìkò náà.

Ṣé o ní àwòrán lára? Ara wọn kò ní àwòrán lára. Mo jẹ́ ọmọlúàbí, ọmọ Yorùbá tí a kọ́ to sí ìgbẹ̀kọ́, mo sì tún jẹ́ ọmọ Krìstẹ́nì. TAC, ìjọ Aposteli ti Kristi ni ìjọ tí mò ń lọ. Èyí kò wà nínú àwọn òfin àti ìlànà ìjọ wa rárá láti máa ya àwòrán sí ara. Wọn ní kò bá Bíbélì mú. Ó ní àwọn ohun tí kò dára. Gbé mi gẹ́gẹ́ bí ọmọlúàbí tí mo sì yágò fún, ara rẹ̀ ni láti máa ya àwòrán sí ara mi. Wọn ní ara mi ni tẹ́ḿpílì àti àgọ́ Ọlọ́run. N kò gbọdọ̀ ya àwòrán sí ara mi, èyí kò dára, kò bójú mú, kò bá òfin Ọlọ́run mu rárá. Gẹ́gẹ́ bí ọmọ ìjọ Apostle ti Kristi àti ọmọ Yorùbá tí a kọ́jọ́ sí ìgbẹ̀kọ́.

Ṣé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wà ní òru lọ́pọ̀lọpọ̀. Mo tilẹ̀ ti sọ kọjá tẹ́lẹ̀ pé mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn òru púpọ̀. Tí kò bá kí ń ṣe pé n kò kí ń ṣe ẹranko, òru nìkan ni n kò bá máa jáde. Mo fẹ́ràn òru púpọ̀. Ó jẹ́ àsìkò tí mo máa ń gbàdúrà sí Ọlọ́run, ó jẹ́ àsìkò tí mo máa ń ronú púpọ̀, ó jẹ́ àsìkò tí mo sì máa ń gbáradì, ó jẹ́ àsìkò tí mo máa ń ṣiṣẹ́ pápá ń bá rí rẹ̀. Òru ń dára púpọ̀. Àsìkò òru sì ni ọrún ti máa ń wà. So mo fẹ́ràn òru púpọ̀. Ó jẹ́ àwọn àsìkò tí mo láìkì jù nínú ọjọ́. Mo fẹ́ràn òru púpọ̀

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá, n kò rìn pẹ̀lú ọkọ̀ ojú omi, ojú irin rí. Gẹ́gẹ́ bí ọkọ̀ ojú irin kò tí sí ní ìlú tí mò ń gbé. Ṣùgbọ́n mo ti rìn pẹ̀lú onírúurú ọ̀nà rí. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú òpópónà rí, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú Òfurufú rí, mo sì tún ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Mo fẹ́ lè sọ pé ọkọ̀ ojú omi ni mo fẹ́ràn jù lọ nítorí mo fẹ́ràn omi púpọ̀. Mo fẹ́ràn láti máa wà lórí omi. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá sì wà ní orí ọkọ̀ ojú omi ni mo máa ń lọ pa ẹja. Mo fẹ́ràn ọkọ̀ ojú omi púpọ̀. Mo sì ń gbọ́yè pé ní ọjọ́ iwájú tí mo bá ní àǹfààní, mo máa gbìyànjú ọkọ̀ ojú irin yi. Ó jẹ́ àwọn ǹkan tí ó wù mí púpọ̀ láti rìn ní ojú irin.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ péré èyí ti ó jẹ́ ọkọ̀ ìkejì tí máa rà. Mo fẹ́ràn ọkọ̀ náà púpọ̀. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes AMG ni. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Ó jẹ́ ọkọ̀ tí mo gbà ní loan níbi iṣẹ́. Mo fẹ́ràn ọkọ̀ náà púpọ̀. Ọkọ̀ náà dára, ó wà, ó ṣe gẹ́gẹ́, ó fẹ́ràn, àwọ̀ ewé ni wọ́n kùn. Ó jẹ́ ọkọ̀ tí mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn ọkọ̀ náà.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá, mo tilẹ̀ lè sọ pé mo máa wọ ìborùn tàbí kí n sọ pé n kò kí n wọ ìborùn. Ó dá lórí irú àsìkò tí a bá wà. Tí ó bá jẹ́ àsìkò ooru, n kò fẹ́ràn láti máa lo ìborùn. Pàápàá n kò fẹ́ràn láti máa wọ àwọn aṣọ tí ó bá ní pon Àwọn aṣọ tí ó bá fẹ́lẹ́ ni mo fẹ́ràn láti máa wọ ní àkókò ooru. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àkókò òtútù, òtútù tí ó wà ní ìlú mi jẹ́ òtútù tí ó gbóná jàinjàin. Òtútù náà burú gidi gan, ó lè pa ènìyàn. Mo máa ń lo ìborùn, mo sì máa ń wọ àwọn aṣọ tí ó bá ní ipon dáadáa kí òtútù má bà pa mi.

Báwo ni o máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ọ̀nà tí mo fẹ́ràn jù lọ ni kí àwọn ẹbí wá bá mi. Kí wọ́n wá bámi ṣe àjọyọ̀. Máa sì ṣe àkàrà òyìnbó, a sì máa dáná lóríṣiríṣi, àwọn ènìyàn máa jẹun. Mo fẹ́ràn rẹ̀ báyìí. Ṣùgbọ́n nígbà tí mo ti ń dàgbà, n kò fẹ́ràn láti máa ṣe àríwo tàbí máa pariwo ní ọjọ́ ìbí mi. Mo fẹ́ràn láti wà níbi ìdákọ́kọ́ tàbí kí n lọ sí-- láti lọ wo àwọn ìṣẹ̀dá, àwọn ìṣẹ̀dá ọwọ́ Ọlọ́run, àwọn nǹkan mèremère, àwọn nǹkan tí ó rẹwà tí Ọlọ́run dá. Onírúurú àwọn nǹkan báyìí ni mo máa lọ ń wo ní àtìgbà tí mo ti dàgbà, tí mo ti ń ṣiṣẹ́. N kò fẹ́ràn àríwo ara.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ra oríṣìíríṣìí nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan bí i oúnjẹ, mo máa ń ra aṣọ, mo máa ń ra bàtà lórí Íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ràn láti máa lo Jumia àti Jiji tàbí Amazon àti Temu púpọ̀. Wọ́n, àwọn nǹkan wọn kò wọ́n púpọ̀ọ kò sì sì pé à ń gba ènìyàn lórí ẹ̀rọ wọn. Nǹkan tí mo ṣe fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rè, n kò fẹ́ràn láti máa lo àwọn òpó bí i Instagramu, Fasbuku. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alọ́nilọ́wọ́gbà tàbí àwọn agbani máa ń fúnni ní ọjà tí ènìyàn sanwó fún. Wọ́n pọ̀ lórí àwọn ẹ̀rọ báyìí. Tí mo bá ti fẹ́ ra nǹkan lórí àwọn ẹ̀rọ báyìí, mo máa ń lọ fún orí àwọn peji tó wà verified ní orí àwọn ẹ̀rọ yìí.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Aquarius ni àmì ìràwọ̀ mi. Nítorí mo jẹ́ ènìyàn tí a bí ní oṣù kejì. Ó jẹ́ àmì ìràwọ̀ tí ó dára púpọ̀. Mo sì mọ àwọn onírúurú àwọn nǹkan tí ó sopọ̀ mọ́ àmì ìràwọ̀ mi. Mo fẹ́ràn àmì ìràwọ̀ náà. Nítorí mo fẹ́ràn omi púpọ̀. Ó jẹ́ ǹkan tí ó bá mi lọ púpọ̀. Mo sì fẹ́ràn àmì ìràwọ̀ náà. Aquarius ni mí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ní ọdún tó kọjá, ní oṣù kẹwàá ni mo kẹ́yìn lọ sí ilé ìwé. Lati ìgbà náà ni mo sì wà ní orí internship mi. Èyí kò fún mi láyè láti lọ sí ilé ìkàwé, ṣùgbọ́n ní bí oṣù tí ó ń bọ̀, mo máa padà sí ilé ìkàwé. Mo fẹ́ràn ilé ìkàwé púpọ̀ nítorí mo fẹ́ràn láti máa kàwé púpọ̀. N kò fẹ́ràn láti máa dúró sílé. Mo jẹ́ ẹ̀yàn kan tí mo fẹ́ràn láti máa ka ìwé lítírésọ̀, mo fẹ́ràn láti máa ka ìwé sáyẹ́ǹsì, mo dẹ̀ fẹ́ràn láti máa ka bíbélì pẹ̀lú.

Iru kọ̀m̀pútà wo ni o ní? Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ alágbèéká tí à ń pè ní fóònù, mo ní desktop kọ̀m̀pútà, mo dè ní laptop. Onírúurú àwọn ẹ̀rọ yìí ni mo ní, torí pé òun ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ mi dáradára. Wọ́n máa ń fún mi ní kóriya, inú mi dè máa ń dùn láti máa lo àwọn ẹ̀rọ kọ̀m̀pútà yìí. Ó dára púpọ̀ fún iṣẹ́, fun ẹni tí ó bá ń ṣe iṣẹ́ orí internet.